Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Òwúrọ̀ ni mo máa ń jí ní dédé aago mẹ́rin òwúrọ̀, màá sì ṣe gbogbo àwọn iṣẹ́ ilé tó yẹ kí n ṣe.